Ṣé mo máa ń wọ ìborùn? Rárá o, èmi kì í wọ ìborùn rárá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹlẹ́sìn, pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn Mùsùlùmí ni wọ́n máa ń lo ìborùn lẹ́yìn tí wọ́n bá múra tán. Ṣùgbọ́n èmi kì í lo ìborùn. Bí mo bá tilẹ̀ ń lọ sí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi, mo lè fi fìlà bó orí tí mo bá ń lọ, ṣùgbọ́n n kò kí ń lo ìborùn.

Ìgbà mélòó ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ má ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kò gbà mí ju àárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ìṣẹ́jú lọ. Ìdí ni pé ibi tí mo ti ń tajà kì í ṣe ibi tó jì tóbẹ̀ẹ́ sí ilé tí mò ń gbé. Pàápàá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan péré, òun náà ni mo nílò láti wọ̀ nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Èyí tí kò sì gbà mí ju àárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ogún ìṣẹ́jú lọ. Àyàfi tí súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ bá wà lọ́nà nìkan ló lè gbà mí bí ọgbọ̀n ìṣẹ́jú.

Nígbà wo ni mo kẹ́yìn ní àlá burúkú? Bo tilẹ̀ jẹ́ pé lílá àlá kì í ṣe ohun tó wọ́pọ̀ fún mi rárá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, nígbà tí mo bá lá àlá, àwọn àlá mi kì í sábà ní ìtumọ̀. N kò ṣe ẹni tó má n lá àlá burúkú, ṣùgbọ́n nígbà tí mo bá lá àlá, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, n kò kí rántí àlá tí mo bá lá nígbà tí mo bá jí.

Báwo ni mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Bó tilẹ̀ jẹ́ wípé ní tòótọ́ n kò ní àwọn alábáṣiṣẹ́pọ̀ nítorí pé oníṣòwò kára-kátà ni mò ń ṣe, ṣùgbọ́n mo ní àwọn oníbàárà tó máa ń tọ̀ mí wá láti wá ra ọjà. Mo sì mọ̀ gẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú oníbàárà ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó ṣe kókó tí wọn yóò fi máa padà wá bá mi rajà. Nítorí náà ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn oníbàárà ní fi ṣe pẹ̀lú sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀yàyà. Nítorí àwọn oníbàárà mìíràn alákata kí tí ènìyàn ni wọ́n, wọ́n a sì jẹ́ oníjọ̀gbọ́n ènìyàn. Ṣùgbọ́n pẹ̀lú sùúrù àti ìtẹríba àti ọ̀yàyà, òun náà ni màá fi ń bá wọn ṣepọ̀ kí wọ́n le túbọ̀ padà wá bá mi ra ọjà ní ìgbà mìíràn.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣẹ mi? Nítorí pé mo jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà, màá ń bá àwọn ènìyàn tẹ lẹ́tà àti àwọn dọ́kúmẹ́ǹtì tí wọ́n bá fẹ́. Nítorí náà ó ṣe pàtàkì fún mi láti ní àwọn ìmọ̀ tuntun lórí kọ̀ǹpútà. Fún àpẹẹrẹ, mò ń fẹ́ kọ́ ẹ̀kọ́ lórí bí a ṣe ń lo AI àti lórí bí a ṣe ń lo ChatGPT láti fi ṣe àwọn onírúurú nǹkan èyí tí a máa ń rí lórí ẹ̀rọ ayélujára. Bákan náà, gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn orin kíkọ, mo fẹ́ ń kọ́ bí a ti ń kọ orin dáradára bí a sì ń ṣe ìtumọ̀ lónírúurú àwọn ohun orin tí ó wà. Èyí ni àwọn ohun tó wù mí láti kọ́.

Ṣé mo ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ní tòótọ́, mo jẹ́ ẹni tí ó máa ń tijú láti bọ́ sí iwájú àwọn ènìyàn. Nítorí náà, nígbàkígbà tí mo bá ní láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, kí n tilẹ̀ tó bọ́ sí iwájú àwọn ènìyàn rárá ni mo ti máa ń ní ìrora tí ọkàn mi a sì máa mì gidigidi gan. Ṣùgbọ́n ohun kan dájú, ní wákàtí tí mo bá ti bọ́ sí iwájú àwọn ènìyàn tí mo ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, tó bá máa fi tó ìṣẹ́jú díẹ̀, ìgboyà yóò dé, n ó sì fi ìrọ̀rùn tẹ̀síwájú nínú ohunkóhun tí mo níi sọ níwájú àwọn ènìyàn.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi? Ní tòótọ́, mo jẹ́ ẹni tó sábà máa ń gbàgbé nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbà tí mo bá ṣe àdéhùn, tó sì jẹ́ àdéhùn tí mo gbọ́dọ̀ mú ṣẹ, yálà kí n kọ́ kalẹ̀ sí ibi kan àbí kí n fi sí orí àláàmù mi láti rán mi létí tàbí kí n sọ fún ọmọ mi nílé wípé mo ṣe àdéhùn kan tí mi ò fẹ́ gbàgbé jọ̀wọ́ rán mi létí àbí kí n sọ fún ọkọ̀ mi kí ó rán mi létí kí n le mú àdéhùn náà ṣẹ.

Ṣé mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Rárá o, n kò kí máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ nítorí wípé n kò ṣiṣẹ́ ní ibi iṣẹ́ tí a ti ń ṣe ìgbéjáde. Oníṣẹ́ olókòwò ara mi ni mí. Nítorí náà n kò ní àǹfààní láti ṣe ìgbéjáde ní ibi iṣẹ́

Ṣé mo fẹ́ràn lọ sí etíkun? Bẹ́ẹ̀ni, àti máa lọ sí etíkun jẹ́ ohun tí mo fẹ́ràn gidigidi. Páàpá nígbà tí mo wà ní èwe, ó jẹ́ àṣà gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí láti máa lọ sí etíkun fún àjọ̀dún Easter. Èyí ni ikú àti àjínde Jesu Kristi. Ó jẹ́ ìgbà tí gbogbo wa gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí, táa ó se oúnjẹ, táa ó sì jọ lọ papọ̀ láti lọ ṣeré ní etíkun.

Ṣé mo ní ẹranko ọ̀sìn? Rárá o. N kò ní ẹranko ọ̀sìn kankan nítorí pé n kò ní ọgbà, n kò ní ilé tí mo tilẹ̀ máa ṣe ọ̀sìn ẹranko. Ẹni tó bá ní ilé tó sì ní ọgbà tó tóbi tó fẹ̀, òun ló lè sin ẹranko. Bó tilẹ̀ jẹ́ wípé n kò tilẹ̀ ń ṣe ẹni tó fẹ́ràn àti máa sin ǹkan ọ̀sìn, ṣùgbọ́n tó bá ṣe ti ẹ̀die, nítorí wípé ó jẹ́ ohun tí mo lè mú tí mo lè pa jẹ. Èyí jẹ́ ẹranko ọ̀sìn kan péré tí mo fẹ́ràn ṣùgbọ́n n kò ní àǹfàní àti sìn ín nítorí pé n kò ní ilé tí mo kọ́ tìkára mi tàbí ọgbà tí mo tilẹ̀ máa sin ọ̀sìn.

Báwo ni mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi? Ni ìgbà tí mo bá fẹ́ lo ọ̀rọ̀ àṣínà, mo màá rí dájú wípé ó jẹ́ ọ̀rọ̀ èyí tí mo lè rántí láìsí wàhálà kankan nínú. Nítorí náà, Yálà kì í mú nínú orúkọ àwọn ọmọ mi tàbí kì í lò nínú orúkọ mi, tàbí kó jẹ́ déètì ọjọ́ ìbí mi, òun ni mo máa ń lò. Màá rí dájú wípé nígbàkigbà tí mo bá fẹ́ lo ọ̀rọ̀ àṣínà, ó jẹ́ ohun tí ó so mọ́ mi, tí ń ò tètè rántí àti wípé ń kò kí ń lo oríṣìíríṣìí ọ̀rọ̀ àṣínà ní ibi gbogbo. Màá rí dájú pé irú ọ̀rọ̀ àṣínà kan náà, òun ni mo máa ń lò kí n lè rántí kí n má ba à gbàgbé.

Bí mo ti máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Iṣẹ́ ṣíṣe ní tòótọ́, ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó nítorí pé láì ṣiṣẹ́ ènìyàn ò lè lówó lọ́wọ́. Ìgbésí ayé gbígbé náà jẹ́ ohun tó ṣe pàtàkì nítorí pé ènìyàn gbọ́dọ̀ wà ní àlàáfíà àti ìlera kó tó lè ṣiṣẹ́ dáradára. Nítorí náà ṣíṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó. Ní tèmi, mo rí dájú wípé nígbà tí mo bá jí lo'wurọ, n ó kọrí sí ibi iṣẹ́, n ó sì ṣe iṣẹ́ mi takuntakun bó ti tọ́ àti bó ti yẹ. Tó bá sì di ìrọ̀lẹ́ tí mo bá ṣíwọ́ iṣẹ́, ó di dandan kí n padà sílé, kí n ṣe oúnjẹ, kí n jókòó, kí n farabalẹ̀, kí n sinmi, kí n jókòó ti mọ̀lẹ́bí mi, ká jọ f'ọrọ jomi toro ọ̀rọ̀ láàrín ara wa. Pàápàá tó bá di òpin ọ̀sẹ̀, ó jẹ́ ohun tó ṣe pàtàkì náà láti wá ààyè fún ìgbésí ayé ènìyàn àti láti wà pẹ̀lú mọ̀lẹ́bí. Eléyìí jẹ́ pàtàkì láti máa ṣe. Kì í ṣe wípé kí àkàn máa ṣiṣẹ́ ṣá, a gbúdọ̀ wá ààyè fún ìgbésí ayé gbígbé náà ní ìgbà gbogbo.

Ṣé mo ti lé ẹnìkan kúrò ní ìṣe rí? Rárá o. N kò tíì fi ìgbà kankan lé ènìyàn kúrò ní ìṣe rí Bó tilẹ̀ jẹ́ wípé mo ní sọ́ọ̀bù tẹ̀ mi tí mo ti ń tajà. Lóò tó mo ti gba ènìyàn rí tó wá bá mi tajà. Ṣùgbọ́n èmi ò lé e. Ní ìgbà tó ń bá mi tajà, bó tilẹ̀ ṣe wípé kò ṣe dáadáa tó. Ṣùgbọ́n mo ṣe sùúrù pẹ̀lú rè. Nígbà tó sì yá, tó ní òun fẹ́ tẹ̀síwájú nínú ìkẹ́kọ̀ọ́ òun. Òun náà ló fi kúrò tó fi lọ. N kò le kúrò ní ẹnu ìṣe rárá.

Ṣé mo ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni o, mo ti jáde lọ sí òde tí mo tọ ọ̀nà tí kò ṣe ọ̀nà tó dé ibi tí mò ń lọ tí mo sì ṣìnà. Nítorí náà ní ìsìnyí bí mo bá ń lọ sí òde tó jẹ́ ibi tí n kò mọ̀, mo máa ń ríi dájú pé mo lo Google Map mi. N óò ṣí, n óò fi àdírẹ́ẹ̀sì ibi tí mò ń lọ sí orí Google Map, a sì dárí mi bí n óò ti rìn nígbà tí mo bá wọ mọ́tò, ibi tí n óò ti bọ́lẹ̀, ọ̀nà tí n óò tọ̀, ibi tí n óò yà sí, n óò rí lórí Google Map tí n óò sì máa tẹ̀lé. Ṣùgbọ́n tó bá jẹ́ ohun tó rú mi lójú, n óò bèrè lọ́wọ́ àwọn ènìyàn láti lè dárí mi lọ sí ibi tí mò ń lọ.

Báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀? Nítòótó, ẹni tó bá sùn tó bá jí, ore ọ̀fẹ́ Ọlọ́run, òun ni ó rí gbà. Kí n tó sùn lálẹ́, mo ti máa ń fi àláàmù iye ago tí mo fẹ́ jí sí orí fóònù mi. Tó bẹ́ẹ̀ gẹ́, tó bá di àkókò náà ní pàtó, àláàmù mi yóò dún. Tó bá sì ti dún, n ó dìde nílẹ̀. Mo mọ̀ i pé àkókò tó láti gbéra láti lọ ṣe iṣẹ́ òòjọ́ mi.

Kí ni mo máa ń ṣe láti tayọ ṣíra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Bo tilẹ jẹ́ wípé n kò ní àwọn alábàáṣiṣẹ́pọ̀ nítorí pé oníṣòwò ni mí, ṣùgbọ́n ó ní ohun tí mo máa ń ṣe láti tayọ ṣíra àwọn oníṣòwò bí i tèmi mìíràn. Èyí ni láti máa ṣe sùúrù pẹ̀lú àwọn oníbàárà, láti ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti láti máa ṣe ọ̀yàyà pẹ̀lú àwọn oníbàárà. A ti wípé ó ṣe pàtàkì pé ohun gbogbo tí ènìyàn bá ń tà, kí ènìyàn má fi èrè tó pọ̀ ju ajẹ́ pa èrè, kí ènìyàn kó má fi lé àwọn oníbàárà lọ. Nígbà tí mo bá ṣe àwọn nǹkan wọ̀nyí níbi ìṣòwò mi, èyí má ń mú kí ń tayọ ṣira àwọn oníṣòwò to ku, kí àwọn ènìyàn kó lè wá máa bá mi ra ọjà.

Ṣé mo máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Rárá o, èmi kì í mu àwọn ohun mímu pirotíìnì. N kò kí ń ṣe ẹni tó máa ń mu àwọn òògun olóró tàbí ohunkóhun èyí tí dọ́kítà ò bá ti kọ́. N kò ṣe ẹni tó máa ń dáwọ́lé irú àwọn nǹkan báwọ́n yìí. Kí ń tó mú ohun kankan mù sẹ́nu láti lò, ó gbọdọ̀ jẹ́ èyí tí a ti sọ fún mi wípé ó dára fún ìlera mi.

Ṣé mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, n kò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé èmi kì í ṣe ẹni tó máa ń lọ sí ilé ìdárayá. Tí mo bá nílò àti ṣe ìdárayá, n o yóò jókòó tì mí ti mọ̀lẹ́bí mi nínú ilé mi. A ó sì jọ ṣe ìdárayá nínú ilé. N kò ń lọ sí ilé ìdárayá rárá.

Nígbà wo ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Èmi kì í ṣe ẹni tí ń fi ìgbà gbogbo ra ẹ̀rọ ayárabíàṣá. Àyàfi tí èyí tí mò ń lò tí ó bá ṣe wípé ó bàjẹ́ àbí kò ṣiṣẹ́ dáradára bó ti tọ́ àti bó ti yẹ. Èyí nìkan ló má ń mú mi ra ẹ̀rọ ayárabíàṣá fún àpẹẹrẹ. Ní ìgbà tí mo ra ẹ̀rọ ayárabíàṣá èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́. Ó ní èyí tí mò ń lò tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ṣe ohun tí mo fẹ́ fún mi pàápàá. Àwọn sáìtì mìíràn tí mo nílò láti ṣiṣẹ́ lórí rẹ̀ kò ṣiṣẹ́ náà bó ti tọ́ fún mi. Nítorí náà mo nílò láti pààrọ̀ ẹ̀rọ náà. Mo mú èyí tí mò ń lò tẹ́lẹ̀ mo gbé fún ọkọ mi nítorí pé òun náà nílò ẹ̀rọ ayárabíàṣá mìíràn. Èmi sì ra tuntun eléyìí tí mò ń lò tó sì tẹ́mi lọ́rùn. N ò sì ní ìdí kan láti pààrọ̀ rẹ̀. Àyàfi bí ó bá bàjẹ́ tàbí tí a bá rí pé wọ́n jí tàbí tí ohun kan bá ṣe tí kò ṣise bó ti tọ́ àti bó ti yẹ mọ́

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Kíko ojú ìṣòro ní iṣẹ́ ó jẹ́ ohun tó gba ọgbọ́n tó sì gba làákàyè. Ṣùgbọ́n ìgbésẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀, òun náà ni láti wá kí ni ìdí ìṣòro, kí ni ohun tó fa ìṣòro, àti láti wo onírúurú àwọn ọ̀nà àbáyọ tí a lè fi kúrò nínú ìṣòro, àti láti mú èyí tí a rí pé ó dára jù gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti mú lò láti lè kúrò nínú ìṣòro náà. Kò dára láti máa sá nígbà tí ìṣòro bá wà, láti sá àbí láti kọ kalẹ̀ fún ẹlòmíràn láti dojú kọ. A gbúdọ̀ dìde gẹ́gẹ́ bí ènìyàn láti kojú ìṣòro náà nípa wíwa ohun tó fà á àti wíwa ọ̀nà àbáyọ sí ìṣòro náà.